Nígbà bí oṣù kan sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé torí oṣù kan sẹ́yìn yìí ni mo kẹ́yìn kọ exam lẹ́yìn tá a ti parí ìdánwò àgbá ọludé oṣù kan tí a wà nurẹ̀lọ́wọ́. Idi ló fàá tó fi jẹ́ wípé oṣù kan sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé torí wípé mo múra ìdánwò àsekágbá lọ́wọ́ nígbà náà sì ni lọ jẹ́ kí n máa lọ sí ilé ìkàwé láti lọ ka ìwé.

Bẹ́ẹ̀ni, mò máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún dáadáa. Kódà owó oṣù mẹ́tàlá, ìyẹn tatíń mọ̀ntii ni mò máa ń san fún wọn dípò oṣù méjìlá. Mò máa ń fún wọn ní owó àfikún kí ó lè jẹ́ kóríya fún wọn láti lè máa múra ṣiṣẹ́ sí. Mò máa ń fún wọn ní owó àfikún yìí kí inú wọ́n lè máa dùn.

Orin tí mo fẹ́ràn jù ni orin Heal the World tí gbajúgbajà olórin ni tó ti kú yìí, Michael Jackson ti o kọ. Orin yìí ni mo fẹ́ràn jù. Mo sì máa ń gbọ orin náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kódà kò sí ojúmọ́ kan kí n má gbọ́ orin Heal the World yìí níbi tí mo fẹ́ràn rẹ̀ dé.

Bẹ́ẹ̀ni, mò máa ń wọ ìbòrun. Ọjọ́ tii má ti rí wípé òrùn tó wà ní ojú sánmò ó pọ̀ púpọ̀, ó gbóná jìji tí ó sì ń tàyàn lára. Mò máa ń wọ ìbòrun torí wípé púpọ̀ òrùn náà ò da, ó lè ṣe ènìyàn léṣe tàbí kí ó máa mú orí fo ní ga. Ìdí ni èyí tí mo ṣe máa ń wọ ìbòrun.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí ń bá sùn kí ó lè dáàbò bo mi kí òtútù má bà mú mi jù ní òru. Àkókò tí a ṣì wáyi, àkókò òtútù púpọ̀ lóru ni. Aṣọ ìbora yìí ni ó máa ń jẹ́ kí ara mi kí ó warm kí òtútù má ṣe mí léṣe ní òru.

Bẹ́ẹ̀ni, mò máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa. Kódà ọ̀pọ̀ wákàtí ni mo fi máa ń ṣiṣẹ́ lójúmọ́. Ọjọ́ tí mo ṣiṣẹ́ tó kéré jù ni mo ṣiṣẹ́ wákàtí mẹ́jọ. Bẹ́ẹ̀ni, so mò máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni mo fi máa ń ṣiṣẹ́ lọ lójúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni wípé, mo máa ń lọ sí àwọn ìgbèríko tí a ti máa ń rí àwọn ìpèsè yìí, tí a máa ń rí àwọn ohun èlò rá dà tí a fi ń ṣe iṣẹ́ wa jáde. Mo máa ń lọ síbẹ̀ fúnra mi láti lọ ṣa àwọn ohun èlò tó dára jù lọ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan púpọ̀púpọ̀. Mo fẹ́ kí gbogbo ǹkan má lọ létòlétò, kí ó má lọ ní ìrọwọ́rọsẹ̀. Èyí ló fàá tí mo fi má n ṣètò ǹkan dáadáa tí gbogbo àwọn ènìyàn tó súnmọ́ mí sì mọ̀ mí gẹ́gẹ́ bí ìṣètòṣètò torí wípé mo mọ̀ bí a ṣe n ṣe ètò ǹkan mo sì má n ṣé lóòrèkóòrè.

Àwọn app tí mo máa ń lò jù ni appu Google Chrome, WhatsApp, Twitter tí ó ti di X báyìí. Àwọn app mẹ́ta yìí ni mo máa ń lò jù. Àwọn tó tún tẹ̀lé ni Message Reader, Call app. Àwọn app máràrún yìí ni mo máa ń lò jù.

Rárá o, mi ì wọ gíláàsì torí mi ò nílò rẹ̀. Ojú mi méjèèjì ló ń rína dáadáa. Mi ò nílò gíláàsì rárá torí wípé ojú mi ò ṣe bàibài. Gbogbọn ǹkan ni mo máa ń rí kederekedere. Èdè nìyẹn ni, èdè nìyẹn tí mo fi wọ gíláàsì torí wípé kò sí ǹkan kan tó mú ojú mi méjèèjì.

Àwọn ǹkan tó wà nínú àpò owó mi ọ̀pọ̀ rárá, kò ju káàdì ìdánimọ̀ mi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀èdè Nàìjíríà, ìyẹn NIN card mi, ATM card mi, ìyẹn káàdì ta fi ń gbowó lẹ́nu maṣíìnì, káàdì ibi iṣẹ́ mi náà tó fi ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ àti ipò tí mo dì mú nínú ilé iṣẹ́ náà hàn ó tán.

Oṣù kẹta yen, oṣù March ni a bí mi. Ọjọ́ kejìdínlógún yen, twenty second of March ni a bí mi ní ọdún nineteen ninety seven. Èyí tíì ṣe ọdún mọ́kàndínlọ́gbọ̀n sẹyin, twenty nine years ago.

Bẹ́ẹ̀ni o, mo máa ń dé ní àkókó. Mi fi àkókó ṣófò rárá tí máṣì tí í ṣe àdéhùn pẹ̀lú èèyàn, àbí tó bá nílò kí ń dé ibi kan ní aago kan pàtó, màá rí í pé mo dé bẹ́ẹ̀ kí àkókó náà tó pé. Mi ì pẹ́ dé bẹ́ẹ̀ rárá o. Mo gbàgbọ́ púpọ̀ nínú Keyan máa dé ní àkókó ní gbogbo ìgbà àti ní ibikíbi tí ó bá ń lọ.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Oúnjẹ bí i fùfú, ọbẹ̀ ilá, ọbẹ̀ ewédú, ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀, ògì mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbgbo àwọn oúnjẹ wọ̀nyí ni mo ní àìsàn ìkórìíra sí gidi gan tí n kò sí lè jẹ wọ́n láyé.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni búrẹ́dì. Mo fẹ́ràn búrẹ́dì púpọ̀ púpọ̀ torí wípé ó máa ń dùn, bí ó sì ṣe máa ń ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ lọ́wọ́, ó máa ń mú nu mí dùn. Kódà mo lè jẹ búrẹ́dì lẹ́ẹ̀mẹta lójúmọ́. Kò sì ṣíǹga tíì mi fi búrẹ́dì yìí jẹ, mo fi máa ń jẹ ẹyin, mo fi máa ń jẹ tíì, mo fi máa ń jẹ bọ́tà.

Mi ì sábà rántí àlá mi o, mi o mọ ǹkan tó fà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ní àlá lójú ọrùn tó sì jẹ́ wípé tí mo bá ti jí sáyé báyìí, màá ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ṣẹlẹ̀ nínú àlá náà. Mà á try kí n rántí ṣùgbọ́n n kò ní padà rántí. Mi ì sábà rántí àlá mi o, mi o sì mọ ǹkan tó fà.

Bẹ́ẹ̀ni, mo máa n gba àwọn iméèlì àwúlò. Kò dá, ọ̀pọ̀lọpọ̀ e méèlì àwúlò ni mo máa ń gba lójúmọ́, tí wọ́n sì máa ń kún jọ sínú spam folder mi. Mo ti gbìyenjú kí n lè máa dín ọ̀pọ̀lọpọ̀ e méèlì àwúlò tí mo ń gba lójúmọ́ kù, ṣùgbọ́n mo ṣì ń gba e méèlì àwúlò lọ̀pọ̀lọpọ̀ lójúmọ́ náà síbẹ̀.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni laptopu, sọftware à ìgbé data yẹ̀wò bí i Python, Excel, Power BI, Tableau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ then data tàbí Íńtánẹ́ẹ̀tì náà. Àwọn nǹkan wọ̀nyí ló ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi dáadáa. Mo máa ń ṣe àyẹ̀wò lórí iṣẹ́ tí wọ́n ń ṣe ní ibi tí wọ́n ti wá, bí wọ́n ṣe hùwàsí ní ilé iṣẹ́ tó ti ń bọ̀ tẹ́lẹ̀, irú ìgbésí ayé tí wọ́n ń gbé àti àwọn ìwé ẹ̀rí tí wọ́n ní. Gbogbo èyí ni mo máa ń ṣèwádìí dáadáa nípa àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.

Àṣà kan tí ẹbí mi má ń ṣe ni wípé a má ń péjọpọ̀ láti ṣe ọjọ́ ìbí ìkankan nínú wa. Ibikíbi tí olúkalúkú bá wà kò di wa lọ́wọ́ o. A ó rí wípé tí ìkanu wa bá ń ṣe ọjọ́ ìbí, gbogbo wa la péjọpọ̀ síbẹ̀ láti bá ẹni yẹn ṣe ọjọ́ ìbí rẹ̀.

Rárá o, mi e na ara mi o torí wípé mo mọ̀ pé nína ara mi ò le jà sí ǹkan kan. Nína ara mi kọ́ ni yóò tún ǹkan tó wà nílẹ̀ ṣe ṣùgbọ́n kí n ronú pìwàdà, kí n sì ronú súnùn kún lórí ǹkan tí ó ṣẹlẹ̀ kí n lè mú ẹ̀kọ́ jáde níbẹ̀ lọ ṣe kókó ke í ṣe nína ara mi rárá.

Bẹ́ẹ̀ni o, gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀ ni mo máa ń di ọjà àbò bọ̀. Àti kékeré ni wọ́n ti máa ń tẹ̀ mọ́ wa létí wípẹ́ ọjà àbò ṣe kókó kí ènìyàn sì máa di ọjà àbò ní gbogbo ìgbà tó bá ti wà nínú ọkọ̀. Èyí sì ti mọ̀ mi lára torí wípé ọjà àbò yí wà fún dídáàbò bo ẹ̀mí ẹnikẹ́ni tí ó bá wà nínú ọkọ̀.

Oríṣiríṣi ojú òpó ayélujára ni mo wà, kódà wọ́n pọ̀ jantìrere, n ò le ka gbogbo wọ́n tán tàbí kí n rántí gbogbo wọn tán. Ṣùgbọ́n ẹnu díẹ̀ tí mo rántí báyìí tí ó wá sími lọ́kàn ni, ojú òpó ayélujára àwo sinimá. Mo tún wà ní ojú òpó ayélujára alọ sí jíìmù náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìwọ àwòrán ó sì fẹ́e jẹ́ wípé alalẹ́ ni mo máa ń jáde síta láti máa wo àwọn àwòrán àti kékeré ni èyí ti má mi lára torí wípé èmi àti àwọn ẹ̀gbọ́n mi, bàbá mi máa ń kó wa tira ní alẹ́ ngbà táa wá n kékeré tí a o sì jọ máa wo àwọn ìràwọ̀ tí yóò sì máa dárúkọ àwọn ìràwọ̀ náà fún wa.

Bẹ́ẹ̀ni, kódà mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwà mi lóòrèkóòrè. Mìí fi ṣeré rárá, mo sì máa ń ṣe àyẹ̀wò ní gbogbo ìgbà bóyá sọftíwà tuntun tún ti jáde kí n lè tètè ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ lákòókò. Mí ì fi ìmúdójúìwọ̀n sọftíwà mi ṣeré rárá o, mo má ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwà mi lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń wa bá mi pé kí ń bá wọn kọ oríṣiríṣi lẹ́tà. Bóyá lẹ́tà ìwásẹ́ ni, bóyá lẹ́tà ìkíni, bóyá lẹ́tà ìgbówojáde ni. Oríṣiríṣi lẹ́tà ni mo máa ń kọ fún àwọn ènìyàn. Lójoojúmọ́ ṣìní mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Oríṣìíríṣìí oúnjẹ ni mo mọ̀ bí a ti ń ṣe dáadáa. Mo mọ̀ bí a ti ń ṣe isu atẹ́yin dáadáa, mo mọ̀ bí a ti ń ṣe àsáró dáadáa, mo mọ̀ bí a ti ń bakii kẹ̀ki, mo mọ̀ ẹ ṣe dáadáa, mo mọ̀ bí a ti ń ṣe meat pie, donut, egg roll àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo mọ̀ bí a ti ń ṣe wọ́n dáadáa.

Rárá o, orí kìí fọ́ mi. Mo fẹ́ le sọ wípé orí kì í fọ́ mi rárá torí wípé gbogbo ago ara mi ló pé, péye péye. Mi sì dára mi láàmú jù, mi ń jẹ́ kí iṣẹ́ dá mi láàmú débi tí orí o fe máa fọ́ mi o. Tí n bá ti ríi wípé o ti fẹ́ máa ṣe mi bákan báyìí, màá kúrò nídìrẹ, máa sì lọ sinmi ni o.

Ìgbéyewó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn dára gan ni. Kódà inú tèmi gán dùn pẹ̀lú gbogbo ohun ti ẹni tí mo bá ṣiṣẹ́ náà tó sọ, inú rẹ̀ dùn gan ni. O sì ṣèlérí wípé òun ó tún padà gbé iṣẹ́ mi fún mi, pé kó dà, òun ó ròyìn mi fún gbogbo àgbáyé àti gbogbo àwọn ènìyàn tí òhun bá mọ̀ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́, òhun ó sọ fún wọn wípé èmi ni kí wọ́n gbe fún.

Ibi kan tí ó wù mí tí mo fẹ́ lọ ṣi ìsinmi ni ìlú Portugal. Ó wù mí púpọ̀ láti lọ ṣe ìsinmi ní ìlú Portugal, torí pé àti ìgbà tí mo ti kọ́kọ́ gbọ́ nípa ìlú Portugal tí mo sì ti rí àwọn àwòrán díẹ̀ nípa bí ìlú náà ṣe rí, ni mo ti pinnu lọ́kàn mi láti lọ ṣe ìsinmi ní ìlú Portugal yìí.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Ìrànlọ́wọ́ tí n bá sì máa ṣe fún ènìyàn, ó dí fá fún irú Ìrànlọ́wọ́ tí ẹni náà bá bèrè fún. Ẹni tí ó bá bèrè fún ìrànlọ́wọ́ owó tí n bá lágbára rẹ̀ máa ṣe. Ẹni tí ó bá bèrè fún ìrànlọ́wọ́ oúnjẹ àbí nǹkan mìíràn tí n bá lágbára rẹ̀ náà, màá ṣe fún onítọ̀hún náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń farabalẹ̀ ka gbogbo àdéhùn, mo máa ń jókòó tì finifini tí ń sì máa kà láti ìlà dé ìlà kí n ba lè mọ ìtúmọ̀ gbogbo ohun tí ó wà nínú àdéhùn náà. Torí wípé́ ẹni tí ò bá farabalẹ̀ ka àdéhùn, tó bá kàn án lọ́wọ́ bọ àdéhùn, ó lè lù jìbìtì tàbí kí ó lù dí kúdẹ̀ o.

Ẹ̀kọ̀ọ̀kan mi ò lè sọ wípé gbogbo ìgbà ṣùgbọ́n mo mọ̀ wípé mo máa ń tẹ̀ ẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ni mi i rántí àti tàn torí wípé mi i tẹ fóònù púpọ̀. Ẹ̀kọ̀okan tí n bá ráyè, iṣẹ́ ló máa ń gba ọ̀pọ̀lọpọ̀ nínú àkókò mi, èyí ni kì o fún mi ní àǹfààní áti má a tan ìkíni lórí fóònù mi ní gbogbogbà.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí mo bá ti jí ni wípé kí n máa kọ́kọ́ gbàdúrà sí Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore-ọ̀fẹ́ tó fún mi láti rí ọjọ́ mìíràn. Lẹ́yìn àdúrà yìí, màá fọ́ ẹnu mi, màá sì wọ aṣọ exercise mi, màá lọ gym fún, màá lọ sáré, màá lọ jog fún bí ọgbọ̀n ìṣẹ́jú. Lẹ́yìn tí mo bá jog tán, màá padà wálé wá wẹ̀.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń fi software Python, Power BIaì àti Tableau bí a ṣe fi ń ṣe àgbéyẹ̀wò àti àgbéjáde data. Ìyẹn data analysis with Python, data analysis with Power BI àti data analysis with Tableau.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wà ní òru, torí wípé kìí sí ariwo rárá ní òru. Kò sì sí ohun kóhun tí yóò máa dí mi lọ́wọ́ tàbí ẹnikẹ́ni tí yóò máa pè mi. Kódà mo máa ń gbádùn kí n máa dá wà ní òru, kí n máa gbọ́ orin tàbí kí n máa wo fíìmù tàbí kí n máa ṣiṣẹ́ gan. Mo sà fẹ́ràn kí n máa dá wà ní òru torí pé ó máa ń dákẹ́ jẹ́ẹ́, kì í sì sáriwo.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn èso ọ̀gẹ̀dẹ̀ púpọ̀ púpọ̀ torí wípé ó dùn ó sì máa ń ṣàrà lóore. Kódà, èso ọ̀gẹ̀dẹ̀ wà lára àwọn èso tí ó dáa jù fún àgọ́ ara wa, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ vitamins tó ń ṣàrà lóore lára. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn èso ọ̀gẹ̀dẹ̀ ní jíjẹ ju gbogbo èso mìíràn lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Oríyọ́mí, èyí tó túmọ̀ sí ẹni ti orí yọ. Ìdí tí wọ́n ṣe sọ mí ní Oríyọ́mí ni wípé díẹ̀ ló kù ń bá má wà ní ayé. Díẹ̀ ló kù kí n padà sí ọ̀run bí wọ́n ṣe bí mi. Ṣùgbọ́n orí yọ mí. Èyí ni ìdí tí wọ́n ṣe sọ mí ní Oríyọ́mí.

Bẹ́ẹ̀ni, mo ma ń jẹ oúnjẹ tó kù dáadáa. Mi ò fẹ́ kí oúnjẹ ṣófo rárá tàbí kí a má a da oúnjẹ dànù. Ó ma múnú bí mi kì í sì jẹ́kí inú mi dùn rárá. Ìdí ǹ yìí tí mo se ma ń jẹ oúnjẹ tó kù. Tí oúnjẹ bá ṣẹ́kù báyìí mo ma ń gbé pamọ́ sínú freezer kí n lè jẹ ní ọjọ́ mírìn. Mà á gbé sínú microwave má sì wọ́mu rẹ̀ kí n tó jẹ.

Bẹ́ẹ̀ni o, mo ma n rìn ní àlàáfíà ní gbogbo ìgbà àti pẹ̀lú gbogbo ènìyàn. Jẹ́jẹ́ mi ni mo ma n lọ. Mi ò fà wàhálà tàbí jàgídíjàgan tàbí rògbòdìyàn. Kódà tí n bá rí gbogbo irú ǹkan báyìí, mo ma ń sá fún un ni, màá sì máa bá jẹ́jẹ́ tèmi lọ. Mi ì bá ẹnikẹ́ni jà, mi sì sọ̀rọ̀ òkè sẹnikẹ́ni tàbí kí n má bú ẹlòmíràn ò.

Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ iṣẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín. Mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọkàn mí mọ́, mo sì máa ń rán wọn lọ́wọ́ nígbà tí wọ́n bá nílò rẹ̀. Kódà ìbá ṣiṣẹ́ wa ó dánmọ́rán gan, àjọṣepọ̀ wa máa ń dùn, a sì máa ń ran ara wa lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ní gbogbo ìgbà ni.

Mii jẹ́ kí fóònù mi gbóná kọjá ìgbà méjì lọ lójúmọ́, torí wípé tí fóònù bá ń gbóná ní ọ̀pọ̀ ìgbà lójúmọ́ kò da. Ó lè ba ayé fóònù jẹ tàbí kí ó ba bátìrì fóònù jẹ, tó jẹ́ wípé bátìrì náà o ni máa pẹ́ bí ó ṣe máa ń pẹ́ tẹ́lẹ̀ mọ. Idi nìyíi tí mii ṣe jẹ́ kí fóònù mi gbóná kọjá eemeéjì lójúmọ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n jókòó nílẹ̀ fèrèsé nínú oko òfurufú. Èyí máa ń fún mi ní àǹfààní àti máa wo iye ohun to ń lo ní ìta ọkọ̀ òfurufú yìí kí n máa wò sánmọ́ àti oríṣìíríṣìí ohun mèremère tó wà ní ojú sánmọ́. Kódà, inú mi máa ń dùn púpọ̀ láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú oko òfurufú.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tó péye. SmartDave Antivirus ni orúkọ ètò ààbò kọ̀ǹpútà tí mo ń lò lọ́wọ́ lowo yìí. Ó daá púpọ̀. Kódà SmartDave yìí wà lára ètò ààbò kọ̀ǹpútà tí ó dára jù ní gbogbo àgbáyé. Ó tún wà jẹ́ wípé ọ̀fẹ́ ni. Kò na mi ní owó kankan rárá, kò na mi ní kọbọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ ìṣe mi káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ní ọjọ́ iwájú. Ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ni ilé iṣẹ́ mi wà lọ́wọ́ báyìí, ìyẹn ni ìlú Òṣogbo. Mo ní ìpinnu láti fẹ̀ ẹ́ sí òkéré tán ìlú ọgbọ̀n ní gbogbo ilẹ̀ Yorùbá ní ọjọ́ iwájú.

Rárá o, mi ò ní ìrora nígbà tí n bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ó ti mọ̀ mi lára kí n má a sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn, mo máa ń ní ìrora kékeré. Ṣùgbọ́n tí n bá ti n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọkàn mi yóò máa balẹ̀ síi, mà sì lè má a sọ̀rọ̀ láì ní ìbẹ̀rù àbí láì nírora kankan.

Nkan bí oṣù mẹ́ta sẹ́yìn ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbà náà ni mo gba iṣẹ́ ńlá kan tó jẹ́ wípé o gba kí n ṣe ìgbékalẹ̀ rẹ̀, kí n kọ́ láti òkè delẹ̀ kí n lè mọ ọ̀nà tí màá gbé iṣẹ́ náà gbà, gbogbo ohun tí iṣẹ́ náà máa nílò àti iye owò tí yóò parí iṣẹ́ náà. Ìgbà yìí ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́.

Èdè kan tó wù mí tí mo fẹ́ kọ́ ni èdè German. Ó wù mí púpọ̀ láti kọ́ èdè German yìí. Mo fẹ́ràn èdè German yìí púpọ̀ púpọ̀ ó sì máa ń dá mi lọ́rùn tí n bá gbọ́ tí àwọn ènìyàn ń sọ èdè yìí tàbí tí mo bá ń wò lórí tẹlifísàn tí àwọn ènìyàn ń sọ èdè German yìí. Kódà mo ti bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà tí èmi náà yóò fi kọ́ èdè German yìí ní kíákíá.

Tábìlì iṣẹ́ mi tóbi púpọ̀, ó fẹ̀ ó sì ga, torí wípé òríẹ̀ ni mo ń kó àwọn nǹkan bíi lápútọ́pù mi, pawa báǹkì mi, máàsì mi, kíbọọ̀dù mi, mọ́nítọ̀ mi sí tí mo bá ń ṣiṣẹ́. Ìdí nìyeén tí ó ṣe jẹ́ wípé tábìlì nla ni tí ó si fẹ̀.

Mii n sábà ṣe ǹkan tó lọ títí ní àṣálẹ́, ọ̀pọ̀ àṣálẹ́ mi mo máa ń fi sinmi ni. Bóyá kín n máa bá àwọn ẹbí mi sọ̀rọ̀, kín ma gbádùn wọn, kí a jọ má a sọ̀rọ̀, kí a máa dáwadà, kí a má a ṣeré, kí a máa wo fíìmù àbí kí a má a play game papọ̀. Ẹnù ǹkan tí mo máa ń sábà ṣe ní àṣálẹ́ mi ni yìí, kójú báyìí lọ.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ yìí jẹ́ dandan fún gbogbo ọmọ orílẹ̀ èdè Nàìjíríà torí nọ́mbà yìí ni àmì ìdánimọ̀ olúkalúkù tí ó sì fi hàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ èdè Nàìjíríà èyí tó túmọ̀ sí wípé ẹni tí kò bá ní nọ́mbà orílẹ̀ yìí yóò ṣòro láti fi hàn wípé ọmọ orílẹ̀ èdè Nàìjíríà ni ó.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Kódà etí mi méjèèjì ló dára tó ń gbọ́ro kedere, kò sì sí ǹkan kan tó mú mi ní etí méjèèjì. Mo fẹ́ lè sọ wípé etí mi gan an ó ń gbọ́ràn dáadáa ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tó mi lọ́jọ́ orí lọ àti àwọn tí à jo jẹ́gbẹ́ gan. Etí mi ń ṣiṣẹ́ ó sì ń gbọ́ràn dára ju gbogbo wọn lọ.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni wípé mo máa ń bá wọn ṣàwàdà bóyá kí a jọ máa wo fíìmù lórí tẹlifísàn papọ̀, tàbí kí a jáde lọ sí ìgboro kí a lọ sí ilé oúnjẹ tó dára kí a gbádùn ara wa ká jẹ oun tó wúwa, tàbí kí a lọ sí sinimá ká lọ wo eré tuntun tí ó wà níta tí ó ṣẹ̀ṣẹ̀ jáde.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ní ẹgbẹ́ eré ìdárayá Manchester United. Mo fẹ́ràn eré ẹgbẹ́ eré ìdárayá Manchester United, mo sì ní ìgbàgbọ́ wípé àwọn ní ẹgbẹ́ eré ìdárayá tó dáa jù ní gbogbo àgbáyé. Idí nìyí tí mo ṣe fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá Manchester United ju gbogbo ẹgbẹ́ eré ìdárayá tó kù lọ.

Bẹ́ẹ̀ni, n ò mọ bí a ti ń tún àwọn ǹkan ṣe, àti kékeré ni mo ti wà báyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó bàjẹ́ nínú ilé, màa sá máa tú wọn wò kí n lè mọ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ kí n sì lè mọ bí màá ṣe tunṣe. Kódà, o nígbà kan tí àwọn òbí mi sọ wípé kí n lọ sí yunifásítì kí n lọ kọ́ ẹ̀kọ́ ẹnjiníàrìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọ orin gan-an kódà gbogbo ìgbà tí n bá r'aáyè àti máa k'ọrin ni mo máa ń kọ. Bóyá mo wà ní ilé ìwẹ̀ tí mò ń wẹ̀ àbí mo wà ní ilé ìgbọ̀nsẹ̀ tí mò ń ṣe ìgbọ̀nsẹ̀, mo má ń k'ọrin lóhùn òkè gan-an kódà inú mi sì má ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n bá k'ọrin. Torí pé orin kíkọ máa ń mú ara mi fúyẹ́ ó sì máa ń mú ọkàn mi balẹ̀.

Oríṣìíríṣìí irú bàtà ni èmi máa ń wọ̀. Mo máa ń wọ̀ sandals, mo máa ń wọ̀ rubber slippers, mo máa ń wọ̀ krọks, mo máa ń wọ̀ sneakers, mo máa ń wọ̀ brogues, mo máa ń wọ̀ Italian leather shoes. Kódà kò sí irú bàtà tí èmi ò lè wọ̀. Tóbá ṣé a ti jẹ́ bàtà tó rẹwà tó sì jẹ́ bàtà ìgbàlódé, mo máa ń wọ̀n wọ́n.

Àwọ̀ blue ni àwọ̀ tí mo fẹ́ràn jù gbogbo àwọ̀ tókù lọ. Mo fẹ́ràn àwọ̀ blue yìí púpọ̀púpọ̀ débi wípé àwọ̀ blue yìí ni mo kun ògiri ìyàrá mi àti ọ̀pọ̀lọpọ̀ ògiri inú ilé mi. Kódà mo ní aṣọ tó jẹ́ àwọ̀ blue tó pọ̀ ganjà jantirere. Àwọ̀ blue yìí ni àwọ̀ tí mo fẹ́ràn jù.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà bá àwọn oníbàárà sọ̀rọ̀. Mo ma ń pè wọ́n lórí fóònù àwọn tí n bá ní number wọn tàbí kí n bá wọn sọ̀rọ̀ lórí social media bíi Facebook, Instagram, WhatsApp, Threads àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí kí n lọ sí àdúgbò àbí agbègbè ibi tí wọ́n ń gbé, kí n lọ ṣe àbẹ̀wò sí wọ́n ní ilé wọn gan.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni wípé, mo máa ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tí mo mọ̀ wípé wón mọ̀ jù mí lọ lẹ́nu iṣẹ́, tí wọ́n sì ti kojú irú ìṣòro bẹ́ẹ̀. Àwọn ni mo máa ń lọ bá, tí wọ́n sì máa ń ṣàlàyé fún mi bí wọ́n ṣe kojú irú ìṣòro bẹ́ẹ̀. Ti emi náà sì máa ń fi ọgbọ́n témi mọ́ tiwọn láti lè kojú ìṣòro ní ibi iṣẹ́.

Rárá o, eyín àbí ẹyin? Dẹ̀ ní ẹyin ni o, ẹyin kì í fọ́ mi o. Kí ló fẹ́ máa fọ́ mi lẹ́yìn? Kò sí. Ọmọ kékeré sì ni mí, ẹyin mi lé síbẹ̀ ó dúró rè. Kó dà kí n bẹ̀rẹ̀, kí n naró kò, sì nǹkan kan tó mú mi lẹ́yìn o. Ẹ̀yin kì í fọ́ mi rárá, gbogbo ago ara mi ló ń ṣíṣe dáadáa tó sì dúró déédé.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ìdùnnú àti ìwúrí àti ìyárí, torí pé mo mọ̀ pé díẹ̀ ló kù iṣẹ́ ti fẹ́ tán. Èyí sì máa ń fún mi ní okùn àti agbára láti sáré parí iṣẹ́ tó kù kí ń lè parí wákàtí díẹ̀ tó kù tí n ó fi lọ sílé tí àsìkò ìparí iṣẹ́ yóò fi tó.

Bẹ́ẹ̀ni, ojú mi dára, kódà ó rína kedere. Vision 2020 ni ojú mi o, ó ń rína bí ojú àṣà kódà n ò nílò ìgò rara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tó mi lọ́jọ́ orí gan-an ojú wọn ò rína tó tèmi tó jẹ́ wípé ojú tèmi ń rína ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́ mi lọ.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ọ̀yàyà àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín, èyí ló sì máa ń fi hàn wípé inú mi dùn láti rí wọn. Àwọn náà sì pàdé mi pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín náà, èyí ló má ń jẹ́ ki kiki ní ìtumọ̀ tó sì má ń jẹ́ kó dùn tí inú àwa méjèèjì bá dùn àti ríra wa tá sì yọmọ ra wa púpọ̀púpọ̀ níbi tí a ṣe ń ké ra wa.

Rárá o, mi ò fẹ́ràn jiyán rárá torí pé tí mo bá jiyán báyìí ó máa ń jẹ́ kí inu mi wú, ó máa ń jẹ́ kí inú mi wú, tí inú o sì máa ń ro mí tí un ò ní gbádùn ara mi. Mi ò mọ ǹkan tó fà á tí iyán ṣe máa ń ṣe báyìí fún mi. Èmi nìkan ni iyán máa ń ṣe báyìí fún ní gbogbo àwọn ẹbí wa, èmi nìkan sì ni mi ì fẹ́ràn iyán jíjẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọ̀wọ́ lẹ́ẹ̀kọ̀kan. Àgàgà ọjọ́ tí òtútù bá mú púpọ̀púpọ̀, mo máa ń wọ ìbọ̀wọ́ yìí láti lè máa dáàbò bo owó mi tí òtútù ó sì ní wò mí lára púpọ̀púpọ̀. Torí wípé òtútù àkọ́kọ́ yí pọ̀ ó sì nílò kí èèyàn máa wọ ìbọ̀wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ òwúrọ̀

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ìparí ọdún, iyẹn oṣù December. Mo fẹ́ràn àkókò oṣù December yìí púpọ̀ torí wípé ó jẹ́ àkókò tí àlàáfíà àti inú dídùn ma ń pọ̀ ní gbogbo ibi. Inú àwọn ènìyàn ma ń dùn láti rí òpin ọdún, ayẹyẹ àti àjọyọ̀ sì ma ń pọ̀ ní oṣù December yìí.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ìgbàlejò, ìyẹn sitting room mi. Sitting room mi yìí ó tóbi gan ni kó dà, ó fẹ̀ jántì rẹ́rẹ́, ọ̀pọ̀lọpọ̀ àga sì wà níbẹ̀. Móhùnmáwòrán tó tóbi pẹ̀lú amú ǹkan tutù AC, afẹ́ tutù, gbogbo rẹ̀ ló kún sí yàrá ìgbàlejò mi yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba púpọ̀ púpọ̀. Kódà mo fẹ́ le sọ wípé mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba ju iṣẹ́ inú ilé lọ, torí iṣẹ́ ìtagbangba ma ń fọkànbalẹ̀ púpọ̀ púpọ̀ ju iṣẹ́ inú ilé lọ. Mi ò mọ̀ nǹkan tó fà á, ṣùgbọ́n ó dàbí ẹni wípé torí àtẹ́gùn àlàáfíà tó máa ń fẹ́ síyàn ni ìdí iṣẹ́ ìtagbangba ni eléyìí ṣe rí bẹ́ẹ̀.

Bí mo ṣe máa ń torọ àforíjìn ni wípé mo máa ń to Ọlọ́run baba mi lọ pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti ọkàn tó ṣetán àti ronúpiwadá tó ti mọ ẹsẹ̀ rẹ lẹ́sẹ̀, tó sì ṣetán àti jẹ́wọ ẹsẹ̀ rẹ̀. Báyìí ni mo ṣe máa ń torọ àforíjìn pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti inú tí ó ṣetán àti dáwọ́ ẹsẹ̀ dúró.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára lẹ́ẹ̀kọ̀kan. Àgàgà tí mo bá fẹ́ lọ sí òde tàbí ìnáwó, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára kí wọ́n le máa rí lára mi kí gbogbo ẹ lè gùn rẹ́gẹ́ kó sì jẹ ṣọ̀ṣọ̀ pọ̀ mọ́ ìmúra mi. Ìdí nìyí tí mo ṣe ma ń.

Ìwà ìṣoro mi dá ìṣòwò mi, ó dá púpọ̀ púpọ̀. Mo mọ bí a ṣe ń ṣe òwò gan ni. Kì í ṣe ẹ wípé ṣí ṣe òwò lásán, ṣí ṣe òwò jèrè. Torí wípé mo mọ ìṣirò, mo sì mọ bí a ṣe ń keep record tí mo sì máa ń kọ gbogbo nǹkan tí mo bá tà sílẹ̀. Àwọn ìwà yìí ni ó jẹ́ kí ìwà ìṣe ìṣòwò mi kí ó dáa púpọ̀.

Aṣọ ìwọ̀sùn, èyí tí àwọn olóyìnbó ń pè ní night wear tàbí pajamas ni mo máa ń wọ̀ sùn. Aṣọ ìwọ̀sùn yìí jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí ó rọrùn láti sùn nínú rẹ̀, tí kì í gún ni rárá. Ìdí nìyí tí mo ṣe máa ń wọ̀ aṣọ yìí sùn torí wípé ó máa ń fààyè sílẹ̀ kí atẹ́gùn díẹ̀ lè máa fẹ́ sí ni lára dáadáa.

Aago mọ́kànlá ni mo máa ń sábà sùn. Mo máa ń sùn ní aago mọ́kànlá kí n ba lè tètè jí. Tí n bá sùn ní aago mọ́kànlá, ó di dandan kí n jí títí aago mẹ́fà. Ìdí tí mo ṣe máa ń sùn ní aago mọ́kànlá ni wípé ẹni tí ó bá tètè sun yóò tètè jí, èyí yóò sì fún mi ní àǹfààní àti tètè múra lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀.

Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wípé mo máa ń wẹ̀, lẹ́yìn tí n ba wẹ̀ tán máà fọ ẹnu mi, lẹ́yìn tí n ba fọ ẹnu, màá wọ aṣọ ìwọ̀sù mi, màá sì lọ sí etí ibùsùn mi, màá wolẹ̀, màá sì gbàdúrà sí Ọlọ́run, màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore tó ṣe fún mi láti rí ọjọ́ náà, màá sì tọrọ ìforíjí àti ìdáàbòbò rẹ̀ fún òru ọjọ́ tí mo fẹ́ sùn yìí.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ lórí bí a ṣe ń jẹ́ ọmọ rere bí Sámúẹ́lì. Mo fẹ́ràn ẹ̀kọ́ yìí púpọ̀ púpọ̀. Ẹ̀kọ́ náà sì dúró pẹ̀lú mi láti ìgbà èwe títí di òní. Torí ẹ̀kọ́ náà fí han bí èèyàn ṣe le máa gbé ìgbé ayé tó da gẹ́gẹ́ bí ọmọdé, bí èwe tí yóò sì máa bá Ọlọ́run, tí inú Ọlọ́run àti àwọn òbí rẹ̀ yóò sì máa dùn sí.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ọwọ́ líle, ọwọ́ tó tọ́ tí ó sì máa ń ṣe ohun tó yẹ ní àsìkò. Ìdí tí mo fi máa ń ṣe eléyìí ni wípé, mi ò fẹ́ fi àyè ààri fìn sílẹ̀, torí tí ènìyàn bá ń bá òṣìṣẹ́ ṣeré jù, wọ́n á rí ọ̀gá ilé-iṣẹ́ fin wọn ó sì ní ṣiṣẹ́ wọn dédé tàbí kí wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ yìí tí n bá fẹ́ pariwo sí àwọn ẹlòmíràn létí tàbí tí n bá fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ ǹkan tí mo ń ṣe tàbí kí ó gbọ́ ǹkan tí mo ń ṣe. Ìgbà yìí ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ láti lè máa pariwo sí ita kí ẹlòmíi máa ba gbọ́.

Nǹkan ti mo bá rí ni mo máa ń jẹ ní òwúrọ̀. N kò ní oúnjẹ kan pàtó. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òwúrọ̀ oúnjẹ tí mo máa ń jẹ ni búrẹ́dì àti tíì. Nítorí pé ó jẹ oúnjẹ tí mo lè ṣe kíákíá, tí ń ba sí ní àkókọ̀ àti dáná ní ọ̀pọ̀lọpọ̀ àárọ̀. Búrẹ́dì àti tíì yìí ni mo máa ń sáré jẹ ní òwúrọ̀.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni Viju milk, ìyẹn Viju chocolate. Mo fẹ́ràn Viju chocolate yìí púpọ̀ púpọ̀ torí wípé ó dùn ó sì máa ń sara lóore. Kódà mo lè mú agolo mẹ́ta sí mẹ́rin Viju chocolate yìí lójoójúmọ́. Mo mọ̀ wípé ó pọ̀jù ṣùgbọ́n mo sà ní ìfẹ́ rẹ̀ mo sì máa ń mú lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Rárá o, mi ò ní àwòrán kánkan lára o. Gbogbo ara mi ló mọ kólolo tó sì wà bí Ọlọ́run ṣe dá mi. Mi ò lè ní àwòrán rara torí wípé mo jẹ́ ẹnìkan tí ó máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀, fífi ẹ̀jẹ̀ sílẹ̀ ó sì nílò kí ènìyàn má ní àwòrán lára rara. Ẹnikẹ́ni tó bá ti lè ní àwòrán lara kò ní le fi ẹ̀jẹ̀ sílẹ̀ níbikíbi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́. Mo máa ń wọ aṣọ àkáyọrí yìí lórí aṣọ tí n bá wo wá látilé kí aṣọ tí mo wo wá látilé kí o ma ba dọ̀tí. Aṣọ àkáyọrí yìí ni yóò máa gba gbogbo ìdọ̀tí sí ara ní ibi iṣẹ́, má sì lè máa ṣe iṣẹ́ mi dáadáa láì máa rorú nípa aṣọ tí mo wọ pé kó má dọ̀tí.

Oríṣìíríṣìí nǹkan ló máa ń mú mi rẹ́rìn bíi àlọ́ apanilẹ́rìn àsọdùn tàbí nǹkan àyọ̀, nǹkan àdùnnu, bóyá ẹnikan tí mo mọ̀ ṣe oriiré àbí bóyá tẹ́tẹ́ jẹ. Àwọn nǹkan báyìí ni ó máa ń mú mi rẹ́rìn tí ó sì máa ń mú inú mi dùn. Tàbí tí ń bá ń gbọ́ comedy tàbí tí ẹnikan ń sọ ìtàn fún mi.

Rárá o, mi ò lè ẹni kan kúrò ní iṣẹ́ rí o. Mi ò lè ṣe eléyìí torí wípé mo jẹ́ ẹnìkan tó ní ọ̀pọ̀lọpọ̀ ọju àánú. Kó dà kí ẹni náà kó ṣe nǹkan tó burú tó bẹ́ẹ̀, àánú máa ń ṣe mí torí wípé ẹni tí ó bá lé ẹnì kan kúrò ní ẹnu iṣẹ́, ó ti gbàjẹ́ lẹ́nu, ó ti gbàjẹ́ lẹ́nu ẹni náà àti ẹbí rẹ̀ ni. Èyí sì máa ń ṣe mí, ó máa ń kọ́ mi lómìnu.

Rárá o, kí ló ń jẹ́ ìbínú nígbà tí mo bá wà nù ọkọ̀? I hin bínú o. Mo máa ń fọkàn balẹ̀, mo máa ń wà ká mú pa ni. Kódà kò sí ńkankan ti eníkẹ́ni bá ń ṣe tí mo rí. Torí wípé ọkọ̀ wíwà ò gba kí ènìyàn kó focus, ó gba hundred percent concentration. Ẹni tí ó bá sì ń bínú tó ń fi ìbínú wa ọkọ̀, ó lè ní ìjàmbá ọkọ̀ o.

O ti pẹ́ o, kódà ó ti lé ní ọdún kan sẹ́yìn. Ìgbà náà ni ìgbà tí mo lọ sí abúlé Máyégún láti lọ sa àwọn ohun èlò tí a fẹ́ fi ṣe ọjà jáde ní ìlú Òṣogbo. Kò sí ọkọ̀ èrò tó ń lọ sí ìlú Mayégún, à fi àwọn ọkọ̀ akẹ́rù nìkan. Ìgbà yìí náà ni mo ti kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáadáa. Kódà àwọn fáìlì tó ṣe pàtàkì tí mo fẹ́ sanwó nù rárá, mo ti pa wọ́n mọ́ sórí cloud. Torí wípé ohunkóhun tí máa ti fi pamọ́ sórí cloud, mo lè padà lọ mú níbẹ̀ ní ìgbàkúùgbà tó bá wù mí. Ìdí nìyí tí mo fi pa àwọn fáìlì mi pamọ́ sórí cloud.

Rárá o, mi ò lọ ṣọdẹ rí o. Kódà mi ò mọ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Kí ló fẹ́ mú mi lọ ṣọdẹ? Ìlú ni mò ń gbé. Ìlú Òṣogbo ni mò ń gbé. Kò sì sí igbó kankan nítòsí bíbà tí èèyàn ti le lọ ṣọdẹ àti wípé èmi na yà á kí ń máa dẹ gbó kiri o. Rárá o, mi ò ṣọdẹ rí, mi ò sì le ṣé.

Bátìrì fóònù mi kò dúró dáadáa mọ́, ó ti bàjẹ́. Kó dà, kìí ṣe ju wákàtí méjì sí mẹ́ta lọ mọ́ tó fi máa ń kú. Ówó tí ń ó fi ra bátìrì mìíràn ni mò ń wá bá ẹ torí wípé eléyìí ò dáa mọ́ rárá, ò kìí dúró, ó ti bàjẹ́, kò sì mú inúmidùn torí wípé kíákíá ni ó ń tètè kù.

Wákàtí mẹ́jọ ó kéré tán ni mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Aago mẹ́sàn-án òwúrọ̀ ni mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo máa ń wọ iṣẹ́, mo sì máa ń parí iṣẹ́ ní aago márùn-ún. Aago márùn-ún ìrọ̀lẹ́ ni a tó máa ń kúrò lẹ́nu iṣẹ́. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago márùn-ún ìrọ̀lẹ́ sì jẹ́ wákàtí mẹ́jọ ó kéré tán. Wákàtí mẹ́jọ ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́.

Rárá o, n kò mọ̀ bí a ti ń fọn o. Bó tilẹ̀ jẹ́ wípé ó wù mí gidigan láti máa fọn ṣùgbọ́n n o mọ̀. N ò sì ní èèyàn kankan nítòsí mi tí ó lè kọ́ mi bí a ti ń fọn. Kódà tí n bá rí àwọn ènìyàn tó ń fọn nígbà mí, ó máa ń bà mí inú jẹ torí wípé ó máa ń wù èmi náà láti mọ̀ bí a ti ń fọn ṣùgbọ́n n o mọ̀